Ẹ ṣé fún ìbéèrè yìí. Mo máa ń ṣe ìmọ́tótó ilé mi ní àràárọ̀. Tí n bá ti jí ní kùtùkùtù òwúrọ̀ tí mo ka Bíbélì mi tí mo sì gba àdúrà tán, mo máa gbá gbogbo yàrá. Mo máa gbá yàrá mi àti pálọ̀ àti ibi ìdáná mi. Tí n bá dẹ ti gbá lẹ̀ tán, mo máa fọ gbogbo àwọn abọ́ tí mo fi jẹun ní ọjọ́ tó kàn kí i ní àná. Tí n bá ti fọ àwọn abọ́ mi tán, mo máa gbìyànjú láti jí rí pé mo to gbogbo àyíká mi dáradára, mo to dáradára. Yẹn ní àárín ọ̀sẹ̀. To bá dé tí wá di òpin ọ̀sẹ̀, mo máa ń gbìyànjú láti ṣe ìmọ́tótó àyíká ilé mi. Ìyẹn túmọ̀ sí wípé ibi tó bá nílò kí n gbá mo máa gbá. Tó bá nílò kí n gé àwọn koríko tó ti wù lẹ́gbẹ̀gbẹ́, mo máa gé wọn. Mo sì máa gbìyànjú láti ríi wí pé gbogbo àyíká mi wà ní tónítóní ní ọjọ́, ní òpin ọ̀sẹ̀.

Ẹ ṣe fún ìbéèrè yìí. Irú kọ̀ǹpútà wo ni mo ní? Kọ̀ǹpútà tí mo ní ni kọ̀ǹpútà HP, HP kọ̀ǹpútà tí memory rẹ̀ sì jẹ́ 256, tí gigabyte rẹ̀ sì jẹ́ 32 tàbí 64. Iyẹn ni kọ̀ǹpútà tí mò ń lò. Intel Pentium ni processor rẹ̀.

Ṣé mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́? Bẹ́ẹ̀ ni, mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́ mi. Ọwọ́ ọ̀tún ni mo sì máa ń lò láti fi kọ ìwé mi. Nítorí wípé ọwọ́ ọ̀tún mi ni ó jẹ́ ọwọ́ agbára mi tí mo sì máa ń lò láti fi kọ ìwé. Àmọ́ mo lè lo ọwọ́ òsì náà, ṣùgbọ́n tí n bá máa lo ọwọ́ òsì, ohun tí mo bá kọ kò ní jáde dáradára. Àmọ́ tí n bá lo ọwọ́ ọ̀tún, ohun tí mo bá kọ, ó máa jáde dáradára. Láìní pé ẹni tó bá máa kà á, láìní ìdíwọ́ fún ẹni tó bá máa kà á. Ọwọ́ méjì ni mo sì máa ń lò láti fi kọ ìwé. Àmọ́ ọwọ́ ọ̀tún mi ni ọwọ́ agbára mi tí mo máa ń fi kọ ìwé dáradára.

Mi ò kì í fi ìdáàbòbò òòrùn sarà mi o torí mi ò fẹ́ kí nǹkan kan ṣẹ́ ṣu sí mi lára. Ara mi jẹ́ ara tó máa ń Nǹkan kan tí n bá fi sára mi, ó lè lòdì sí ara mi. Àmọ́ mo kò máa ń dáàbòbò ojú mi fún òòrùn àti ìmọ́lẹ̀ tó bá ti pọ̀ jù. Àmọ́ mi ò kí ń fi ǹkan kan sí ara mi láti dáàbòbò ara mi àmọ́ ojú mi pàtó. Ǹkan ni mò ń lo jíígi fún láti fi dáàbòbò ojú mi fún òòrùn. Àmọ́ sára mi, mi ò kí ń fi ǹkan kan sí ara mi rara àti rara. Ẹ ṣé.

Ṣé mo máa ń kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Ẹ ṣé fún ìbéèrè yìí. Bẹ́ẹ̀ni o, mo máa ń kọ́ kìí ṣe nǹkan gán lásan. Mo máa ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Mo ti kọ́ bí a ti ń kọ̀wé, bí a ti ń kàwé lórí Íńtánẹ́ẹ̀tì. Mo ti kọ́ bí a ti ń gẹrun lórí Íńtánẹ́ẹ̀tì. Mo ti kọ́ bí a ti ń sọ̀rọ̀ ní, bí a ti ń sọ̀rọ̀, bí a ti ń bá ni sọ̀rọ̀ tí oyè ó fi ń yé ni ní Íńtánẹ́ẹ̀tì. Mo ti kọ́ bí a ṣe ń túmọ̀ ọ̀rọ̀ náà lórí Íńtánẹ́ẹ̀tì. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mo ti kọ́ bí a ṣe ń ṣe lórí Íńtánẹ́ẹ̀tì. Ó ti è ní ọjọ́ kan tó jẹ́ wípé mo fẹ́ se smoothy, ìyẹn mo fẹ́ ṣe bí wọ́n ṣe ń pa Eso pọ̀ láti fi ṣe nǹkan ta máa n mu Mo kàn mú orí fóònù mi, bí mo lọ sí YouTube, mo bẹ̀rẹ̀ sí ní kọ́ àwọn nǹkan tó yàtọ̀ sí nǹkan tí mo ti mọ̀ tẹ́lẹ̀. Inú mi sì dùn lọ́pọ̀lọpọ̀ pé ọ̀pọ̀ oyè a ti imọ̀ ló ń bẹ lórí Íńtánẹ́ẹ̀tì.

Ọjọ́, ọjọ́ méjì, méjì méjì ni mo máa ń fọ, ni mo máa ń fọ. Tí máa ti lò ní ọjọ́ kan, ọjọ́ kejì mi ò ní fọ. Ọjọ́ kẹta sí ọjọ́ tí mo bá ti lò ni mo máa ń fọ.

Eré ìdárayá wò tí mo fẹ́ràn jù ni football, iyẹn ni eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọ́pọ̀. Láti kékeré mi sì ni mo ti máa ń gbá football. Láti ìgbà tí mo ti wà ní ọmọ ọdún márùndínlógún ni mo ti máa ń gbá football, eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Ti ẹ ní ọjọ́ kan nígbà tí mo wà ní kékeré mi emi, Ti èmi àti àwọn ọ̀rẹ́ mi lọ gbá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ní àdúgbò, táa sì tun wá fọ́ gíláàsì mọ́tò ọkọ̀ kan. Mo rántí wípé ẹni tó ni ọkọ̀ náà bẹ̀rẹ̀ sí ní lé wa káàkiri. Ṣùgbọ́n a padà lọ bẹ̀bẹ̀ wípé ọmọdé ló ń ṣe wá, ó sì dáríji wa. Tí ò bá ṣe wípé ó nira láti tẹ̀síwájú pẹ̀lú bọ́ọ̀lù àfẹsẹ̀gbá àti dòkè, nbá á sọ wípé bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ni n bá maa gba nísìn.

Nígbà wo ni mo máa ń fọ aṣọ mi, ẹ ṣe? Mo máa ń fọ aṣọ mi ní ìparí ọ̀sẹ̀ tó bá, tó bá yẹn, tó bá jẹ́ wípé aṣọ yẹn pọ̀ lọpọ̀lọpọ̀ ni o. Àmọ́ ta aṣọ yẹn ò bá fi bẹ́ẹ̀ pọ̀ dára dára, màá ń gbìyànjú~~ láti fọ àwọn aṣọ mi ní ojoojúmọ́, iyẹn tí aṣọ yẹn ò bá pọ̀ ni o. Àmọ́ tí ẹ, tó bá jẹ́ wípé mo gbàgbé láti fọ, boya mọ̀ ń kánjú lọ ibi iṣẹ́, tí mo bá rí dá aṣọ mi jọ tó wá pọ̀ dára dára, mi ò ní fọ láàárín ọ̀sẹ̀ mọ̀. Mo máa kuku dúró de ìparí ọ̀sẹ̀, tí màá mọ̀ wípé mi ò lọ ibi iṣẹ́, màá sì jókòó tìi, màá sì máa fọ àwọn aṣọ yẹn lẹ́yọ̀ kọ̀ọ̀kan títitíti ti máa fi parí ẹ.

Ṣé fún ìbéèrè yìí, ìgbà mélòó ni mo máa ń jẹ́ kí fóònù mi kó gbóná? Mo máa ń gbìyànjú láti jí-- mo rí i wípé fóònù mi ò gbóná rárá rárá àti rárá torí mo mọ̀ wípé tí fóònù mi bá ti gbóná jù, ó lè ṣe ó ṣe é ṣe kó máa ṣiṣẹ́ kíṣẹ́, ó dè ṣe é ṣe kó dáṣẹ́ lẹ̀. Tí bá ti lo fóònù mi tí mo ríi wí pé ó ti fẹ́ máa gbóná tín tíń tíń, mo máa ń pa á tí màá ṣe fi í sílẹ̀ fún ìwọ̀n ìgbà díẹ̀, tá-- torí ẹ, ó fi tutù dáradára. Ṣùgbọ́n kó gbóná gan, mi ò kí ń jẹ́ kí fóònù mi ó gbóná gan. Mo máa gbìyànjú láti rí i wípé ṣé mo ń lo dáradára torí tí ẹ̀yin bá lò dáradára, ẹ̀yàn ó bá ń bẹ̀, a dẹ̀ ríi tí ó máa tún lù ú.

Bí mo ṣe máa ń tọrọ àforíjì gẹ́gẹ́ bí ènìyàn tí mo jẹ́ mi ò fẹ́ràn kí n ṣẹ yàn rárá rárá àti rárá. Tí n bá ti rí pé mo ti ṣe àìda sí ẹnìkan tó si nílò kí n tọrọ àforíjì, ohun tí màá kọ́kọ́ ṣe ni pé mo máa wá ààyè tí mo mọ̀ pé àti èmi àti ènìyẹn la jọ máa wà bẹ́ẹ̀. Torí mo máa fẹ́ kí ènìyẹn kó lè da ohun tó wà nínú ọkàn rẹ̀ náà kó lè sọ fún mi. Tí n bá ti rí wípé èmi àti ènìyẹn la jọ wà níbi tí mo wà, mo máa bóyá kí n kúnlẹ̀ ni o, tàbí kí n jọbalẹ ni o. Ikan nínú méjèèjì ni màá ṣe. Ìyẹn fún ẹni tó bá dàgbà jù mi lọ nìyẹn, ìyẹn fún ẹni tó bá dàgbà jù mi lọ. Àmọ tí ẹni yẹn o ba sì dàgbà jù mi lọ, mo máa bá sọ̀rọ̀ wípé mo mọ̀ wípé ǹkan tí mo ṣe yìí ò dá o, mo tọrọ àforíjì lọ́wọ́ rẹ. Dáríji mi mì o ni ṣe bẹ́ẹ̀ mọ́, ibí tóye mí sí ni. Ṣùgbọ́n tó bá jẹ́ àgbàlagbà tí n bá ti kúnlẹ̀ tàbí kí ń jọbalẹ̀, àwa ṣè wá sọ fún wọn wípé kan má bínú fún ǹkan tí mo ṣe pé, àìgbà tán là á gbọ́lẹ̀, àìgbà tán là á gbọ́lẹ̀. Kí wọ́n má bínú, kí wọ́n jọ kàn má bínú pé ibi tí òye ye mí sí nìyẹn. Tí n màá si rí pé kò tíì tàn nínú wọ́n, mo lè mọ lọ síbẹ̀ ní ojoojúmọ́ títí títí wọ́n á fi gbọ́ ẹbẹ̀ mi. Torí mi ò fẹ́ kí n máa ní ǹkan kíkún sínú pẹ̀lú ẹnikẹ́ni rárá rárá rárá àti rárá.

Irú aṣọ wo ni mo fẹ́ràn láti wọ pọ̀, aṣọ Ankara tàbí aṣọ ìbílẹ̀ ti Yoruba tàbí aṣọ sẹ́nétọ̀? Mo fẹ́ràn aṣọ yẹn torí pé ó máa ń jẹ́ kí n, kí n tóbi díẹ̀ torí gẹ́gẹ́ bí ènìyàn tí mo jẹ́. Mo jẹ́ ẹ̀yàn tó jẹ́ pé mi ò fi bẹ́ẹ̀ ní ara púpọ̀. Tí báa wá lọ wọ aṣọ pínpínpín, tí èèyàn ò bá ṣọ́ra, èèyàn ó rò pé ọmọ kékeré kan ni mí. Àmọ́, èmi náà ti dàgbà díẹ̀ náà. Ìyẹn ni wípé àwọn aṣọ Yorùbá mi, àwọn sẹ́nétọ̀ wẹ̀ar tàbí Ankara, àwọn aṣọ yẹn ni mo fẹ́ràn láti máa wọ̀ nígbà tín bàá rá, tí màá fẹ́ bọ́ síi tí bàá fẹ́ jáde síta.

Hmm. Igba mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀. Lọrí ìbéèrè yìí dá lé lórí wípé ìgbà mélòó ni mo máa ń ní ìpàdé ní ọ̀sẹ̀ẹ̀ ọ̀sẹ̀. Ìgbà mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo máa ń ní ìpàdé ní ọ̀sẹ̀ẹ̀ ọ̀sẹ̀. Ìgbà mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo máa ń ṣe ìpàdé pẹ̀lú a-- nígbà mo ní ìpàdé pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi o, tàbí ìpàdé pẹ̀lú àwọn alábàásisẹ́ mi o, tàbí ìpàdé, tàbí ìpàdé pẹ̀lú àwọn mọ̀lẹ́bí mi ni o, tàbí ìpàdé tí mo fi ń jọ́sìn ni fún ẹ̀kọ́ bíbélì, tàbí ìpàdé àdúrà, tàbí ìpàdé pẹ̀lú ní ọjọ́ ìsinmi, ní ọjọ́ ì-- ní ọjọ́ Sọ́índé, ọjọ́ ìsinmi. Àmọ́ ní àárín ọ̀sẹ̀ẹ̀ ọ̀sẹ̀, ìgbà mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo máa ń ní ìpàdé kan tàbí òmíràn láti ṣe.

Ẹ ṣe fún ìbéèrè mi, ṣe mo ti ṣìnà rí? Hmm. Bẹ́ẹ̀ ni o, mo ti ṣìnà dáa dáa torí mo jẹ́ ẹni tó máa ń, tó máa ń, tó máa ń rin ìrìnàjò dára lọ́pọ̀lọpọ̀. Mo tún ń lọ fún ìrìnàjò míì ní ìparí ọ̀sẹ̀ yìí nínú Òṣogbo. Mo máa ń rin ìrìnàjò dára dára, mo sì máa ń ṣìnà dára dára. Àmọ́ òó, àwọn, àwọn àgbà wọ́n á bèèrè "ọnà kìí ṣìnà". Èyí tí màá ṣe wípé ní gbogbo ibi tí mo bá dé, ibi orí ibi tí màá dúró, mo máa jẹ́ ẹni tó máa ń kíni, tí màá ti kí àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ mi. Màá kọ̀ sọ fún wọn wípé, "ẹ jọ, ibi báí báí mo ń lọ, mo ti ṣìnà yìí o, ọ̀nà yìí sì ti dàrú mọ́ mi lójú. Bá ò le ṣe fẹ́ rán mi lọ́wọ́ ọ̀pọ̀ ìgbà." Nítorí pé mo ti wo ìwà ọmọlúàbí. Ọ̀pọ̀ ìgbà ni wọ́n máa ń darí mi tí wọ́n ó sì sọ fún mi wípé báyì ni kí n lọ, báyì ni kí n lọ, báyi ni kí n lọ tí màá sì ti ṣe nǹkan tí wọ́n bá ní kí n ṣe. Màá rí wípé mo máa ń padà jàná ni, a sì tẹ̀síwájú nínú ìrìnàjò mi.

Ẹ ṣe fún ìbéèrè yìí. Ṣé mo máa ń jẹun nínú ọkọ̀ mi? Tí n bá ń lọ ìrìnàjò tàbí tí n bá ń lọ ibi iṣẹ́ tí mo gbọ́kàn dára tàbí tí mò ń lọ ìrìnàjò kan tàbí òmíràn. Mo máa ń gbìyànjú láti jẹun kí n tó gbéra fún ìrìnàjò kankan tí mo bá fẹ́ lọ. Àmọ́ ó, tí bá rí wí pé mo ti ń fẹ́ pẹ́ jù tí mo sì nílò láti dé ibi tí mò ń lọ ní kíákíá, mo máa ń gbìyànjú láti rí i wí pé mo gbéra. Tí n bá ṣi ti gbéra bẹ́yẹn, mo máa, mo máa, mo máa ń jẹun nínú ọkọ̀ mi. Àmọ́ kí n tó jẹun, mo máa kọ́kọ́ wá ibìkan dúró síbi tí màá jẹun. Tí màá ṣe ti jẹun tán, màá tẹ̀síwájú nínú ìrìnàjò mi. Àmọ́ ó, tí bá wá rí i wí pé ebi yẹn ti pa mí jù, tẹ́lo mi bá sì wà nínú ọkọ̀ náà tó sì lè wa ọkọ̀, mo máa sọ fún ẹni yẹn pe kó wá tẹ̀síwájú kí emìkan máa jẹun lọ bá ṣe ń lọ.

Ah! Ṣe mo fẹ́ràn láti máa kọrin? Bẹ́ẹ̀ni, èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo fẹ́ràn kí n máa kọrin dáradára. Orin~~, tó bá sì ti wá sí ọkàn, ìgbà mìí gàn, omi máa ń sọ kẹ́lẹ́kẹ́lẹ́ sí ọkàn mi. Tó orin bá sì ti sọ kẹ́lẹ́ bẹe yen sínu ọkàn mi, mo lè kọ fún ọ̀sẹ̀ náà, kí n máa kọ orin náà, kí n máa kọ orin náà, kí n sì máa kọ orin náà. A ti rí pé orin máa ń tètè~~, orin, orin, orin á máa tètè, orin á máa tètè, tètè dúró sí ọkàn mi. Tí bá ti gbọ́ orin, mo máa lọ síbi kan tí mo sì rí wí pé tẹ́nìkán sì kọ orin Tí n màá fi sọkàn. Kí n tó mọ̀, tí n ba ti délé, mà bára mi tí mò ń kọ orin náà. Mo sì lè kọ orin yẹn tí ilè o fi ṣúu, tàbí kí n máa kọ orin yẹn títí tí~~ parí. Mo fẹ́ràn orin kíkọ ní ọ̀pọ̀ ìgbà torí pé ó máa ń mú ìmísí wá, ó sì máa ń mú ìjíròrò wá.

Nǹkan tí mo máa ń ṣe ní àṣálẹ́, tí mo bá ti di àṣálẹ́, ǹkan tí mo máa ń ṣe ni wípé tí mo bá ti dé láti ibi iṣẹ́, màá kọ́kọ́ sanra. Tí mo bá ti sanra tán, màá wá oúnjẹ jẹ. Àmọ́ mi ò kí ń jẹ oúnjẹ olókèlè ní alẹ́ o. Torí mi kì fẹ́ràn kí ara mi wúwo kí n tó sùn. Torí tó bá di òru, mo máa ń fẹ́ dìde kí n ṣe ǹkan tàbí o mìíràn. Àmọ́ tí mo bá ti jẹ oúnjẹ, tí mo bá ti lọ jẹ oúnjẹ olókèlè, mi ò ní le ṣe ǹkan tí ó wù mí láti ṣe ní, ní òru. Ìyẹn tí mo ṣe wípé tí mo bá, tí ó bá ti wá di bí ọwọ́ àṣálẹ́ dáradára síí, mo lè máa, mo lè máa rò báwo ni mo ṣe lo ọjọ́, ọjọ́ tí mo wà yẹn. Báwo mo ṣe lè lò, báwo mo ṣe lò, ṣé mo lò dáradára? Kí ló yẹ kí n ṣe tí mi ò ṣe? Kí ló yẹ kí n tún ṣe tí mi ò, tí màá tún ṣe ní ọjọ́ kejì? Ohun tí màá fi àṣálẹ́ mi ṣe nìyẹn.

Báwo ni tábìlì iṣẹ́ mi ṣe rí? Tábìlì iṣẹ́ mi ó dára lọ́pọ̀lọpọ̀, ó sì ga, ó de tóbi, ó sì ní ààyè láti gba gbogbo ohun tí mo bá fẹ́ ṣe. Ó sì fẹ̀ dáradára torí nǹkan tí mo máa ń lò, tí mo máa ń ṣe níbi iṣẹ́ mi, mo máa nílò kí ń rí tábìlì tó fẹ̀, tó sì ra ààyè gba ohun tí mo bá fẹ́ ṣe. Iyen tumo sí torí wípé tí tábìlì mi ò bá fẹ̀ dáradára, gbogbo àwọn nǹkan irinṣẹ́ mi, mi ò ní lè lò wọ́n. Mo dẹ̀ nílò láti máa lò wọ́n dáradára ní gbogbo ìgbà torí ohun tí mò ń ṣe ò gbé bọ̀ níbi iṣẹ́ mi, ó jẹ́ nǹkan pàtàkì, ó jẹ́ nǹkan pàtàkì níbi iṣẹ́. So tábìlì iṣẹ́ mi dára, ó sì fẹ̀ dáradára.

Ẹ ṣé fún ìbéèrè yìí, ṣé mo mọ̀ bí a ti ń se oúnjẹ? Ìbéèrè yìí pín sí ọ̀nà púpọ̀. Èyí tí máa kọ́kọ́ sọ ni pé, irú oúnjẹ wo? Àmọ́ tó bá jẹ́ ìrẹsì, mo mọ ìrẹsì sè dáradára. Mo sì mọ ìrẹsì àti ewá sè dáradára. Mo lè ṣe iṣu bákan náà. Mo lè ṣe iṣu dáradára. Mo sì le sè ọbẹ̀. Iyẹn ọbẹ̀ tí wọ́n fi jẹ ìrẹsì náà, tàbí ọbẹ̀ tí wọ́n fi jẹ, tàbí ẹyin tí wọ́n fẹ́ fi jẹ iṣu tí mo bá sè. Mo sì le sè fried rice tàbí jollof rice. Mo lè ṣe wọ́n dáradára. Àmọ́ àwọn oúnjẹ olókèlè kọ̀ọ̀kan wà tí mi ò lè sè. Àwọn oúnjẹ olókèlè kan wà tí mi ò lè sè. Àwọn kan sì wà tí mo lè sè dáradára. Mo lè ṣe wọ́n dáradára. Irú bíi Semo báyii, mo lè ṣe é.

A ṣe lọ́pọ̀lọpọ̀ fún ìbéèrè yìí. Ṣé mo ní ìrora nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Rárá, mi ò kí ń ní ìrora tí n bá ń sọ̀rọ̀ iwájú àwọn ènìyàn, torí pé èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo jẹ́ èèyàn tó jẹ́ wípé mo ní ìgbòyà, mo sì ń jẹ́ eǹikan tó ní ọ̀yàyà. Tí bà tí wà ní iwájú àwọn ènìyàn, ọkàn mi máa ń balẹ̀. Mo dẹ̀ máa sọ ohun tí mo fẹ́ bá wọn sọ̀rọ̀, mo máa ṣálàyé. Tí màá sì ti wá ṣe tán, mo máa kúrò. Torí mo mọ̀ pé kí n tó lọ sí iwájú àwọn ènìyàn sọ̀rọ̀, mo máa ti ṣe ǹkan tó yẹ kí n ṣe dáradára. Bí àmo fẹ́ bá wọn sọ̀rọ̀ lórí ìwé kan ni o, tàbí a fẹ́ jírórò lórí ǹkan kan ni o, tàbí a fẹ́ jọ gbara wa ní ìyànjú ni o. Ohunkóhun tí a bá fẹ́ bá ara wa sọ, mo máa gbìyànjú láti ríi wípé a jọ sọ̀rọ̀. Mo dẹ̀ ṣe ǹ tó yẹ kí mi náà ṣe gẹ́gẹ́ bí ènìyàn, mo mú un ṣe fúnraà mi dáradára. Èyí máa jẹ́ kí n ní ìgbàgbọ́ inú ohunkóhun tí n bàá fẹ́ ṣe, tàbí ohunkóhun tí màá fẹ́ bá àwọn ẹnìkan ẹnikẹ́ni sọ.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń péja dáradára. Mo ti péja rí gan, nígbà tí mo ṣì kéré mo ti péja rí. Mo rántí ìgbà tí mo lọ sí sódò nígbà kékeré mi, tí mo tẹ̀lé àwọn ọ̀rẹ́ mi lọ sódò. Awọ̀n àti okùn la lò nígbà náà láti lọ péja. Àmọ́ o, mi ò mọ ẹja, mi ò mọ bó ṣe ń péja tó àwọn ọ̀rẹ́ mi. Torí pé àwọn, àwọn yẹn wọ́n bí wọn sí ìlú ilẹ̀ ìlàjẹ. Àwọn yẹn mọ bó ṣe ń wẹ̀ lódò, wọ́n sì mọ bó ṣe ń péja dáradára. Àmọ́, ìyẹn o wàátù mọ̀ síwípé èmi náà wà máa éja pa ọ̀. Ṣùgbọ́n mi ò mọ tó àwọn ọ̀rẹ́ mi. Igbata sì lọ pẹ̀lú àwọn àti ohun ìpéja wa. A dé ibẹ̀, a mú àwọn ẹja kọ̀ọ̀kan tí mo sì mú wá ilé. Mo rántí ibi tí mo ti ń sin àwọn ẹlẹ́dẹ̀ mi, odò kékeré kan náà wà níbẹ̀ tí mo, tí, mo máa ń gbọn omi inú ẹ̀. Ọlọ́jọ́ kan tí mo rí ẹ, àwọn ẹja ń bẹ̀, bíi pa bíi mẹ́rin sí márùn-ún lọ́jọ́ náà tí mo sì mú wá lé ti mo sì jẹ́ ẹ́.

Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́ o. Tí mo máa ń fún àwọn èèyàn, tí máa fẹ́ sọ, tí máa fẹ́ ṣàlàyé fún wọn pé nǹkan tí mò ń ṣe nìyí, nǹkan tí mò ń ṣe nìyí, nǹkan tí mi ò kí ń ṣe nìyí, nǹkan tí mò ń ṣe nìyí. Káàdì iṣẹ́ yìí ni mo máa ń fi ṣàlàyé fún àwọn èèyàn pé ẹwá ra tí mò ń ta o tàbí kí ẹ fún mi ní iṣẹ́ o. Ìgbà tí mo dé láti ibi tí mo lọ sí, tí mo ti lọ sin ìjọba tí mo dé, ìgbà yẹn ni ọ̀rẹ́ mi tó máa tẹ káàdì bá mi sọ̀rọ̀ wípé ó máa dára lọ́pọ̀lọpọ̀ pé nǹkan tí mò ń ṣe yìí pé mo ní káàdì iṣẹ́. Mo sì gbọ́, mo gbọ́, mo gba ìmọ̀ràn rẹ̀ gbọ́ tí mo fi lọ tẹ káàdì iṣẹ́ mi. Mo dẹ̀ ti lo káàdì iṣẹ́ mi ní gbogbo, ní ọ̀pọ̀ ìgbà tó ti ṣiṣẹ́ fún mi. Mó sì máa ń lò títí di ìsín.

Ẹ ṣé fún ìbéèrè yìí. Ṣé mo máa ń fi tùràrí? Bẹ́ẹ̀ ni, mo ní tùràrí tí mo máa ń fi sára tí mo bá fẹ́ jáde. Àmọ́ ó, mi ò kí ń fi sára mi ní gbogbo ìgbà. Tàbí tí mo bá wà nínú ilé mi, mi ò ní fi sára. Ṣùgbọ́n tí mo bá fẹ́ jáde lọ síta, bóyá mo fẹ́ lọ sí ibi iṣẹ́ ni o, tàbí mo fẹ́ lọ sí ilé ìjọsìn ni o, tàbí mo fẹ́ lọ kí àwọn ọ̀rẹ́ mi, tàbí mo kàn fẹ́ ṣeré jáde, mo máa fi tùràrí yìí sára mi kí n tó jáde sí ìta. Rárá, rárá. Ìgbà mìí na dẹ̀ wà tí m bá fẹ́ sùn, àmọ́ kì í ṣe ní gbogbo ìgbà. Mo máa ń fi tùràrí yìí sára mi. Tùràrí bí méjì sí mẹ́ta ni mo máa ń lò.

Ẹ ṣé fún ìbéèrè yìí o. Nígbà wo ni mo máa ń ra epo fún sínú ọkọ̀ mi? Ìgbà tí epo bá ti fẹ́ tán n nu ọkọ̀ mi tó ti fún mi ní ǹkan láti mọ̀ pé epo ti ń jolọ tó ti ń lọlẹ̀ nínú ọkọ̀ mi ni mo máa ń ra epo. Ó kéré jù láàrín ọ̀sẹ̀, mo lè ra tó èèmejì sí èèmẹ́ta láárín ọ̀sẹ̀, àbí kí n kúkú jẹ́ kí táǹkì mi ó kún, kí n rà lẹ́ẹ̀kan láàrín ọ̀sẹ̀, iyen tí mi ò bá rin ìrìnàjò kankan rárá rárá. Àmọ́ tí n bá rìn ìrìnàjò, iye ìgbà tí màá ra epo sínú ọkọ̀ mi ó máa pọ̀ ju ìgbà tí mii bá rin ìrìnàjò lọ. Tàbí kí tí àwọn ọ̀rẹ́ mi bá wá bá mi, tí wọ́n sì ní pé wọ́n fẹ́ lo ọkọ̀ mi, wọ́n fẹ́ gbé e jáde, wọ́n fẹ́ lọ síbi kan, àbọ̀ omi ràn, wọ́n fẹ́ lọ ṣe ayẹyẹ, wọ́n fẹ́ lọ ṣe nǹkan, ó lè jẹ́ kí epo tí màá rà sínú ọkọ̀ mi kó tún gbéra sọ́. Àmọ́ ní kékeré jù, ìgbà tí mo máa ń ra epo sínú ọkọ̀ mi ni ìgbà méjì sí mẹ́ta láárín ọ̀sẹ̀ tí mii bá rin ìrìnàjò rárá rárá.

À, ẹ̀ṣẹ fún ìbéèrè yìí o. Bẹ́ẹ̀ni, dáadáa. Ṣé mo ti rin ìrìnàjò lọ sí ìlú mìíràn rí? Mo ti rin ìrìnàjò lọ káàkiri. Tí n bá bẹ̀rẹ̀ síi ní máa dárúkọ àwọn ibi tí mo ti dé lẹ́sẹẹsẹ, àwọn tí mo ti rin ìrìnàjò dé lẹ́sẹẹsẹ. Mo ti lọ sí ìlú Òṣogbo, ìyẹn ní il- Ọ̀ṣun. Mo ti lọ sí ìlú Ìbàdàn ní ìlú Ọ̀yọ́, nílẹ̀ Ọ̀yọ́. Mo ti dé ìlú Èkìtì rí. Mo ti rìnrìnàjò dé ìlú Èkìtì rí. Mo sì ti lọ sí ìlú Ogun ní Abẹ́òkúta. Mo ti dé ibẹ̀ náà rí. Mo ti dé Kori. Mo ti lọ sí ìlú Èkó. Pápa julọ gan, mo ti dé ìlẹ̀ Benue. Mo ti dé Benue ní gBoko ní be- ní, ní, nílẹ̀ Benue. Mo tunti lọ sí ìlẹ̀ Kogi. Mo ti dé, mo ti dé Kogi rí. Àwọn ìlú káàkakiri náà, mo ti dé ìlú Edo rí náà. Mo ti dé bẹ̀ náà rí. Mo ti rìnrìnàjò lọ káàkakiri sí àwọn ìlú kọ̀ọ̀kan tó yàtọ̀ sí ibi tí mo wà.

Ẹṣe fún ìbéèrè yìí o. Ṣé mo máa ń pa àwọn fáìlì mi pamọ́? Bẹ́ẹ̀ ni, mo máa ń fi àwọn fáìlì mi, mo máa ń tọ́jú wọn dáradára, mo sì máa ń fi wọ́n pamọ́ dáradára. Nítorí pé gbogbo fáìlì tí mo ní ló jẹ́ pàtàkì sí mi, tó sì jẹ́ pàtàkì sí ẹnikẹ́ni tó bá fún mi ní àwọn nǹkan láti fi pamọ́ fún un. Mi ò kì í dẹ̀ kí n fi ǹkan tó bá ti jẹ́ pàtàkì bẹ́ẹ̀ yen mi ò kí ń fi ṣeré rárá àti rárá. Nítorí pé ó lè mú eeyàn lọ sí ọgbà ẹ̀wọ̀n, ó sì lè jẹ́ kí ẹlòmí ò sọ owó iyebíye nù. Nítorí pé àwọn nǹkan tí mo máa ń fi sí ọwọ́ mi tí àwọn ènìyàn máa ń dẹ̀ fi sí ọwọ́ mi jẹ́ àwọn nǹkan tó yẹ pé ó jẹ́ pàtàkì sí wọn náà. Mo máa ń to fáìlì mi náà ní ẹsẹẹsẹ, bóyá ní ọjọ́ tí mo gbá á ni o, bóyá ní bó bá ṣe tóbi sí i ni o. Ó ní bí mo ṣe tò wọ́n, ó dẹ̀ ní bí mo ṣe máa ń fi wọ́n pamọ́ sí. Nítorí pé ẹnikẹ́ni tó bá débí ọ̀dọ̀ mi tó bá fẹ́ mú ṣe ǹkan tí kó yẹ kó ṣe kò ní lè rí bí mo ṣe tọ́jú àwọn, àwọn fáìlì mi, kò ní ye, èmi nìkan ló lè ye.

Bẹ́ẹ̀ni, ojú mi dára. Mo máa ń ríran dáradára, mo sì máa ń wo nǹkan dáradára. Ojú mi méjèèjì ló dára. Mi ò ní àrùn ojú, mi ò ní àrùn ara rárá. Tí n bá fẹ́ wo nǹkan, ojú mi dára. Àmọ́, mò ń lo jíígì láti dáàbò bo ojú mi fún ìdọ̀tí àti òórùn. Àmọ́, ìyẹn ò túmọ̀ sí wí pé mo ní àìsàn kan lójú mi, tàbí mo ní àìlera kan lójú mi, tàbí mo ní ǹkan kan tó ṣẹlẹ̀ sí mi lójú tí yóò jẹ́ kí ń lè ríran dáradára. Rárá o, èmi ń wòran dáradára, mo ń rí ǹkan kan dáradára, mo sì lè ka ohunkóhun, mo lè kàwé mo lè kàwé, mo lè ka ǹkankan lórí, ẹ́, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi dáradára tí màá sì rí wọn dáradára.

Oṣù tí mo fẹ́ràn ní ọdún, òun náà ni oṣù Júùnù. Oṣù Júùnù ni mo fẹ́ràn ní ọdún kan kan, oṣù June. Ìdí dẹ̀ ni wípé oṣù yẹn ni ọjọ́ ìbí mi ó wà. Ọjọ́ ìbí mi inú oṣù yẹn gangan gangan ló wà. Àti wípé ó ní àwọn èèyàn tó jẹ́ pàtàkì, pàtàkì, pàtàkì. Àwọn èèyàn jànkàn jànkàn tí mo mọ̀ tó jẹ́ wípé inú ọdún yẹn, inú oṣù yẹn gangan ni wọ́n bí àwọn náà. Ìyẹn tumo sí wípé kii ṣẹ́ emi nìkan ni wọ́n bí ninú oṣù yẹn. Àwọn èèyàn tó jẹ́ pàtàkì sí mi, àwọn èèyàn tí mi ò lè gúnyán wọn ní kéré, ní kékeré gbogbo wọn pátá pátá pátá inú oṣù Júùnù ni wọ́n bí wọn sí. Àwọn ọ̀rẹ́ mi sì ti ṣe ìgbéyàwó tó pọ̀ lọ́pọ̀lọ́pọ̀ inú oṣù Júùnù náà. So, gbogbo iyí káàkà, gbogbo àwọn nǹkan wọ̀nyí ló jẹ́ kí n fẹ́ràn oṣù Júùnù ju gbogbo àwọn oṣù lọ.

Ṣé mo máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì? Bẹ́ẹ̀ ni mo máa ń lo, méjèèjì ni mo máa ń lò. Ó kan dà, ó kan dà bẹ́ ẹ̀niipé ọwọ́ ọ̀tún mi òhun ni ọwọ́ agbára mi. Mo lè fi ọwọ́ ọ̀tún mi kọṣẹ́, mo lè fi tòsì náà kọṣẹ́ o, àmọ́ mi ò ní lè kọ iṣẹ́ yẹn dáradára. Kò ní, àwọn èèyàn ò ní rí nǹkan tí mo kọ tí n bá fi ọwọ́ òsì mi kọṣẹ́. Ṣùgbọ́n tí n bá lo ọwọ́ ọ̀tún mi, ó máa hàn kedere fún ẹnikẹ́ni tó bá fẹ́ ka nǹkan tí mo kọ àbí kí n tin bá fẹ́ wò ó. Tí mo, àmọ́ tí n bá fẹ́ gba nǹkan, tí n bá fẹ́ ṣe nǹkan, mo lè fi ọwọ́ òsì mi ṣe, mo lè fi ọwọ́ òsì mi gba nǹkan náà. Ọwọ́ méjèèjì òhun ni mo máa ń lò. Ó kan dà, ó kan jẹ́ wípé ó ní nǹkan tí mi n fẹ́ fi ọwọ́ òsì mi ṣe tó jẹ́ pé ọwọ́ ọ̀tún màá fẹ́ lò. Ó lè ní nǹkan tó jẹ́ pé mo lè fi ọwọ́ òsì mi ṣe tí ó dẹ̀ síi lábúrú rárárára níbẹ̀

Bẹ́ẹ̀ni mo ti lọ sí àgọ́ rí. Àgọ́, àgọ́ tó, tí mo ṣi rántí pé mo lọ ní ọdún, ní ọdún tí a lò sẹ́yìn. Òun náà ni àgọ́ National Conference ti àwọn ọ̀dọ́ àti àgọ́ ti ìràpadà ti àwọn oníràpadà tí wọ́n máa ń ṣe ní, ní ìlú, ní ìlú Ògùn, ní Redemption Camp, Redemption City. Àgọ́ yẹn ibi àdúrà nìo. A máa lọ ń gbàdúrà sórí ara wa. A sì máa lọ ń jìròò bìì ayé wa, iṣẹ́ wa, ohun gbogbo tí à ń ṣe bó ṣe máa, bó ṣe máa yọrí sí rere. N ta máa ń fi àgọ́ yẹn ṣe nìyẹn. Inumi sì máa ń dùn ní gbogbo ìgbà tí a bá ti fẹ́ lọ sí ìpàgọ́.

Ẹ̀ṣe fún ìbéèrè yìí, ṣe mo máa ń sáré? Bẹ́ẹ̀ni, mo máa ń sáré. Mo ti sáré dára dára rí. Mo ti sá eré nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́, ilé ẹ̀kọ́ gírámà. Mo ti sáré fún ilé ìwé mi rí. Mo ti sáré fún àdúgbò mi rí. Màá ma sáré dára dára. Nítorí pé mi ò fi bẹ́ẹ̀ lára púpọ̀. Èyí máa ń jẹ́ kí n lè gbéra dára dára tí máa fẹ́ sáré. Mo sì máa ń pegedé bóyá kí n ṣe ipò kìnní o tàbí kí n ṣe ipò kejì tàbí kí n ṣe ipò kẹta. Yẹn tó bá jẹ́ wípé ara mi ò ṣí ṣeré tàbí tó bá jẹ́ wípé ẹni tí mò ń bá sárẹ́ náà, bóyá ènìyàn náà olórí eléré ni tó sì máa ń sáré dára dára. Àmọ́ ní gbogbo ìgbà tí mbá ń sáré, mo máa ń gbìyànjú láti ṣe dára dára. Màá ma sáré dára dára.

Iṣẹ́ náà dára lọ́pọ̀lọpọ̀ nítorí pé ó máa ń fún mi ní ààyè, ó máa ń fún mi ní ààyè láti fi ohun tí mo mọ̀ hàn dáradára àti pé mo kọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mi o mọ̀ tẹ́lẹ̀. Ọ̀tọ̀ ni pé kí ẹ̀yàn ní iṣẹ́, o ko gba iṣẹ́ tó jẹ́ wípé kòní ní ààyè láti fi ohun ti o mọ̀ dáradára, kò ní lè fi hàn. Àmọ́ iṣẹ́ náà máa jẹ́ kí ń, máa jẹ́ kí ń fi gbogbo ohun tí mo mọ̀, màá lè fi hàn dáradára àti pé mo tún ní àǹfààní, máa ní, mo tún máa ní àǹfààní láti, mo máa ní àǹfààní láti lọ kọ́ nǹkan mìíràn èyí tó máa jẹ́ kí ó máa bù sí ọgbọ́n àti òye mi àti pé ó tún máa jẹ́ kí n lè wúlò sí nígbà tí mo bá fẹ́ tí màá tí ń ṣe iṣẹ́ mi ní ojoojúmọ́. Mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀ gan.

Ẹ ṣe fún ìbéèrè yìí, nígbà wo ni ó kẹ́yìn tí mo lọ rí oníṣègùn dókítà? Ó ti ṣe díẹ̀ tí mo ti lọ rí dókítà mi o. Àmọ́ tí ń bá máa rántí ọjọ́ tí mo lọ, ìyẹn ni oṣù tó oṣù, rara o, ọdún tí àlùkọ́já kì í ṣe oṣù, ọdún tí àlùkọ́já yìí. Ni oṣù kọkànlá ọdún tí àlùkọ́já, bẹ́ẹ̀ni, oṣù kọkànlá ọdún tí àlùkọ́já ni mo lọ rí dókítà mi. Ìdí tí mo tẹ̀ fi lọ rí dókítà mi ni wípé mo lọ ṣe àyẹ̀wò ojú mi. Mo ti lọ gba jígí. Eléyìí tó máa fún mi ní àǹfààní láti pa, láti pa ojú mi mọ́. Kì í ṣe pé ojú ń dùn mí o. Àmọ́ ó máa fún mi láǹfàní, jígí náà máa fún mi láǹfààní láti pa ojú mi mọ́ kúrò nínú ewu ojú àti òòrùn. Nítorí pé iye tí bóòòrùn ṣe ń ràn ní àkókò yìí ò lágbára gan.

Ṣé fún ìbéèrè yìí, bí mo ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò? Bí mo ṣe máa ń rí wọn ni wípé mo máa ń béèrè, mo sì máa ń ṣe ìwádìí. Ìwádìí tó pegedé, ìwádìí tó yanranti. Ẹni tó bá béèrè ọ̀nà kìí ṣíná. Ẹni tó bá béèrè ohun tí ó mọ̀ kò ì ṣíná. Tí mo bá fẹ́ ṣe nǹkan kan tàbí tí mo bá fẹ́ lo nǹkan kan tí mi ò sì ní àwọn ohun ipes--ìpèsè rẹ̀, ohun tí màá kọ́kọ́ ṣe ni pé màá kọ́kọ́ kọ gbogbo ohun tí mo nílò. Tí mo bá ti wá kọ gbogbo ẹ̀, màá wá máa béèrè. Mo lè béèrè lọ́wọ́ ọ̀rẹ́ mi tàbí alábàágbé mi, tàbí kí n béèrè ní orí Íńtánẹ́ẹ̀tì. Mo lè fi, mo lè mú fóònù mi, ẹ̀rọ àbá, àbásọ̀rọ̀ mi, mo lè, mo lè mú dá ní kí n pe wọ́n. Kí n pe, kí n, kí n lọ sórí Íńtánẹ́ẹ̀tì tí kí n kọ, kí n kọ nọ́mbà tí wọ́n, nọ́mbà tí mo lè rí, tí mo, tí m'bá rí. Tí m'bá ti kọ sílẹ̀, màá máa pe nọ́mbà tí mo bá ti rí pé "Ẹ̀jọ̀, mo nílò nǹkan wọ̀nyí o. Mo nílò nǹkan wọ̀nyí o." Tí mo bá ti béèrè lọ́wọ́ wọn tán, ìdáhùn tí wọ́n bá fún mi ló máa sọ bí màá ṣe lọ gbà á, bí màá ṣe lọ, bí màá ṣe gbé gbogbo ohun tí mo nílò gbà.

Ṣé fún ìbéèrè yìí, ṣe mo máa ń rántí àlá mi? Bẹ́ẹ̀ni àti bẹ́ẹ̀ kọ́. Ìdáhun méjì ni màá fi filé. Bẹ́ẹ̀ni àti bẹ́ẹ̀ kọ́. Èyí tí mo fi sọ pé bẹ́ẹ̀ni ni wípé àlá, kì í ṣe gbogbo àlá ni mo máa ń rántí. Àti pé kì í dè ṣe gbogbo àlá náà ni mo máa ń gbàgbé. Àwọn àlá kan wà tó jẹ́ wípé tí n bá ti lá là, tí n bá tají, mo máa ń sábà máa ń rántí wọn dáradára. Ṣùgbọ́n àwọn àlá kan wà tó jẹ́ wípé tí n bá sùn, tí mo bá là là tí mi ò ti è tají tó jẹ́ pé ọjọ́ kejì ni mo tóo jí, ó ṣe é ṣe kí n má lè rántí irú àlá bẹ́ẹ̀. Àmọ́, ọ̀nà kan tó tún dàbí rẹ̀ ni wípé tí n bá ti wá jí, tí mo gbìyànjú láti ro ohun tó ṣẹlẹ̀ tí mi ò rántí irú àlá tí mo lá, mo lè máa ṣe, mo lè máa fi, tí n bá ti fi ọkàn mi sí pé mo fẹ́ rántí àlá yìí, ìgbà mìíràn máa ń wà tó jẹ́ wípé nǹkan tí mo lá là rẹ̀ ó lè ṣẹ kí n wa rántí pé àáà, mo máa ti lá àlá báyìí rí ní ọjọ́ báyìí, lọ́jọ́ báyìí, màá sì wá rántí gbogbo àlá tí mo ti lá lọ́jọ́ yẹn. Tàbí nǹkan tí mo lá kó má ti ṣẹ̀, ko kan jẹ́ wípé ó kan máa wá sí ìwòye mi pé mo ti lá àlá kan, ó dè sì máa wá sí ọkàn mi, màá dè rántí rẹ̀.

Ẹ ṣe fún ìbéèrè yìí, àṣà wo ni ẹbí mi máa ń ṣe? Ọmọ ìlú ìbí Yorùbá ni mí. Àwọn àṣà Yorùbá ni àtẹ́mi òó àti àwọn mọ̀lẹ́bí mi máa ń ṣe. Ó wà pín sí oríṣìíríṣìí, asa Àṣà ìkíni, àṣà ìbánisọ̀rọ̀, ó pọ̀ lóríṣìíríṣìí. Àmọ́ àṣà ìlú ilẹ̀ Yorùbá, àṣà ìwọsọ, àṣà ijó, àṣà ìfífúnni, ó pọ̀ lóríṣìíríṣìí.

Àwọn, àwọn ẹ ṣé fún ìbéèrè yí o. Àwọn ojú òpó ayélujára wo ni ó wà? Ojú òpó ayélujára pọ̀ lórísìírísìí, ó kàn jẹ́ wípé àwọn kan yára ju àwọn kan lọ. Tí n bá máa kàwọ́n, ó ju bí mẹ́rin sí márùn-ún tí mo rántí nísìnyí.

Nígbà wo ni mo kẹ́yìn fò? Mo sì fò ní àárọ̀ yìí, ní agogo, ní agogo, ní agogo márùn, ní agogo mẹ́fa gẹ́rẹ́gẹ́. Ní agogo mẹ́fa gẹ́rẹ́gẹ́ tí n bá máa rántí ìgbà àti àkókò dáradára.

Ìgbà wo ni ó kẹ́yìn tí mo lọ sí ibi orin? Ìyẹn ni ìgbà tí mo kẹ́yìn lọ sí ibi orin, ìyẹn ni ọ̀sẹ̀ tí a lò kọjá, ọ̀sẹ̀ tí a lò kọjá. Àwọn ọ̀rẹ́ mi àti àwọn alábàágbé mi, wọ́n ní ṣíṣe orin kan àti àdúrà tí mo tẹ̀lé wọn, mo bá wọn lọ. Nítorí pé tó bá jẹ́ ti orin ti ijo, èmi gẹ́gẹ́ bí ẹni kan mo fẹ́ràn kí n máa kọrin, mo sì fẹ́ràn kí n máa jó lọ́pọ̀lọ́pọ̀, kí n máa ṣà ti rí ìlù àti àwọn fọ́nrán yòókù tí yóò jẹ́ kí orin náà dùn kó sì ṣe é jó síí. Tí wọ́n bá ti ń, tí wọ́n bá ti ń lù ú, bẹ́ẹ̀ náà ni ẹsẹ̀ mi ó máa mi, torí mi ó máa mi. Ka tó wí ka tó fọ̀, mo ti kí jó mọ́lẹ̀, mo ti bẹ̀rẹ̀ sí ní jó, mo ti bẹ̀rẹ̀ sí ní yin Ọlọ́run lógo. Torí tí bá máa sọ pàtó, ìyẹn ni ọ̀sẹ̀ tí a lò kọjá yìí.

Ṣé mo fẹ́ràn ijìyàn? Bẹ́ẹ̀ni àti bẹ́ẹ̀ kọ́ ni. Ìdí tí mo fi sọ pé bẹ́ẹ̀ni àti bẹ́ẹ̀ kọ́ ni wípé tí n bá rí ǹkan tí mo mọ̀ dáradára tó jẹ́ wípé ó da mí lójú mo sì mọ̀ ọ́ dáradára, ti elomi bá wá ń sọ ǹkan mì tí ó yàtọ̀ sí ǹkan tí mo mọ̀ tó sì ń tan àwọn èèyàn, tó sì rí wípé ó ń tan àwọn èèyàn, mi ò ní gbà fún irú ẹni bẹ́ẹ̀. Mo máa jẹ́ kó mọ̀ wípé in tí mo ń sọ yìí o, mo mọ̀ ọ́ dájúdájú, mo mọ̀ ọ́ bí àtẹ́lẹwọ́ ọwọ́ mi ni. Ṣùgbọ́n tí n to bá jẹ́ wípé kókó ọ̀rọ̀ tó bú jáde ni wípé ní ọ̀rọ̀ tí mi ò fi bẹ́ẹ̀ mọ̀ nípa rẹ̀, tí màá kọ́ ọ ṣe ni pé mo máa dákẹ́. Tí n bá sì ti dákẹ́, màá lọ ṣe ìwádìí tèmi náà. Mi ò ní jìyàn rárárara. Mo máa lọ ṣe ìwádìí mi. Tí n bá rí kó ṣe dáadáa, mi ò ní sọ̀rọ̀. Tí n bá rí gẹ́gẹ́ bí ẹni ẹ́ ṣe sọ, mi ò ní sọ̀rọ̀. Àmọ́ tó bá wá yàtọ̀, ìgbà mìíràn tí ọ̀rọ̀ náà bá wá bú jáde, màá wá jẹ́ kó yẹ ẹni yẹn wípé ohun tó ń sọ irọ́ ni o. Ó lè fa ìjìyàn, ó sì lè má fa ìjìyàn. Àmọ́ tó bá fa ìjìyàn, mo máa ṣetán láti jìyàn pẹ̀lú rẹ̀ dáradára.

Bẹ́ẹ̀ni, mo wọ gíláàsì. Gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀, Mọ ní mọ lọ sí ilé oníṣègùn, ilé dókítà, kìí ṣe láti lọ ṣe ìyẹ̀wò ará mi, àmọ́ láti lọ ṣe ìyẹ̀wò ojú nìkan. Gbogbo ara mi tán, àmọ́ ìyẹ̀wò ojú mi nìkan ni mo lọ ṣe ìyẹ̀wò rẹ̀. Ìdí tí mo fi lọ ṣe ni pé mo jẹ́ ẹnìkan tó jẹ́ pé mo máa ń ṣiṣẹ́ lórí fóònù mi lọ́pọ̀ ìgbà àti pé oòrùn tó máa ń ràn ní àkókò táa wá yìí, a máa taní lára, ó sì le bá ojú èèyàn jẹ́. Ni mo fi pinu nínú ọkàn mi pé ó da o, mo máa lọ wo ojú mi o, màá ṣì gba gíláàsì. Gíláàsì náà ni mo wá ń lò nísinsìnyí, gbogbo ìgbà tí mo bá fẹ́ jáde tàbí gbogbo ìgbà tí bá fẹ́ ṣe ǹkan ní orí fóònù mi, mo máa gbé gíláàsì náà sọ, mo máa gbé wọ, màá sì máa ṣe ǹkan, ǹkan ò dí kàn lọ́wọ́.

Ẹ ṣé fún ìbéèrè yìí o. Pé mo ní àìsàn ìkórìíra oúnjẹ kan tàbí òmíràn. Ee bẹ́ẹ̀ni, but àmọ́ oúnjẹ kan náà ni mo ti mọ̀. Kì í ṣe pé bí àìsàn náà bẹ́rẹ́ náà, àmọ́ mi ò ní le sùn tàbí kí n máa lọ sí ibi kan láti lọ yàgbẹ́ kí n máa lọ sí ilé ìgbẹ́. Òun náà ni ẹ̀fọ́, tí n bá jẹ́ olójú ẹ̀fọ́ tí mo lè jẹ́, ó sì lójú ẹ̀fọ́ tí mi ò lè jẹ́. Tí n bá lọ jẹ ẹ̀fọ́ tí mi ò lè jẹ́ tí mo lọ jẹ́, ó ṣeé ṣe kí n máa lọ yàgbẹ́ ní gbogbo ìgbà fún ọjọ́ kan àbí àbí fún ọ̀sẹ̀ kan. Tàbí ẹ̀gúsí tí wọ́n bá dín dáadáa tí wọ́n bá sè dáradára tí n bá lọ gbiyanju tí mo lọ jẹ́, ó ṣeé ṣe kí n máa lọ yàgbẹ́. Àmọ́ tí n bá kíyèsi dáradára ẹ̀fọ́ yẹn gan gan gan gan ni kó kò. Torí gbogbo ènìyàn ni tí wọ́n bá fún ní ẹ̀gúsí tí ó dára ó ṣeé ṣe kó ya gbogbo ènìyàn nígbẹ̀ẹ́. Àmọ́ ẹ̀fọ́ tí n bá lọ jẹ ẹ̀fọ́, olójú ẹ̀fọ́ tí mo lè jẹ́ tí n bá lọ jẹ ẹ̀fọ́ tí mi kì í jẹ, mo máa ma le yàgbẹ́ ní gbogbo ìgbà, máa ma yàgbẹ́ ní sá.

Ẹ ṣé fún ìbéèrè yìí. Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa ya àwòrán. Mo fẹ́ràn yíyà àwòrán nítorí wípé ó máa ń da kí n máa wúra mi lórí mowu ma àwòrán. Àti pé mo ní ẹ̀gbọ́n tó jẹ́ pé olùyàwòrán ni. Tó bá sì tí máa ń yà, inú mi a máa dùn. Ọ̀lẹ́ ayọ̀ a máa sọ nínú mi. Èléyìí máa ń mu, ó máa ń jẹ́ múríyá fún mi kí n máa yà àwòrán. Àti, àti wípé ìgbà mi tí mi ò bá, tí mi bá ní ǹkan kan láti ṣe, èyí tí àwọn òyìnbó máa ń pè ní lẹ́isure Tí mi bá ní ǹkan kan láti ṣe, mo lè mú fóònù mi kí n máa ya, kí n máa yà àwòrán, tàbí kí n máa ṣe ǹkan kan tó nílò pẹ̀lú àwòrán kan tàbí òmíràn. Mo fẹ́ràn ọ̀pọ̀lọpọ̀. A ti máa ya, ó lè jẹ́ àwòrán ara mi ni o tàbí àwòrán ǹkan mi.

Ẹ ṣé fún ìbéèrè òun. Yàrá wo nínú ilé mi tí mo fẹ́ràn jù? Yàrá tèmi ni, yàrá tèmi ni mo fẹ́ràn jù torí pé oríṣiríṣi nǹkan ni mo ti fi sí iyàrá mi. Bí àga, tábìlì, fọ̀to. Ibusun mi gan-an, ó ní bí mo ṣe gbé kalẹ̀ nínú iyàrá tèmi. Bí ilé ìto àti ilé ìyàgbẹ́ mi bi a ṣe ṣe gan, mo ṣe é tó fi tẹ́ra mi lọ́rùn. Àti wípé yàrá tèmi náà tún tóbi dáradára, ó gba ẹrù mi dáradára. Bí mo ṣe tó aṣọ mi àti bí mo ṣe tó ìwé mi, bí mo ṣe tó àwọn ẹrù mi, bàtà mi, gbogbo nǹkan tí mo ní bí mo ṣe tò ó nínú yàrá. Ó ní bí mo ṣe tò wọ́n láti bá, láti bá nǹkan tí mo fẹ́ràn mu jù. Ṣe ti lórí iná ni kí n sọ ni? Oríṣi iná méjì sí mẹ́ta ló wà nínú iyàrá tèmi nìkan. Èyí tó bá wù mí ni mo lè tàn. Tó bá ti bá nǹkan tí mo bá fẹ́ ṣe mu. Bí mo ṣe ṣe yàrá mi, ó dùn mọ́ mi lọ́pọ̀lọ́pọ̀ gan.

Ìgbà tí mo kẹ́yìn rin ìrìn àjò fún iṣẹ́, mo lọ, mo rin ìrìn àjò fún iṣẹ́ ní ọ̀sẹ̀ mẹ́ta sí ìsín yìí. Ìgbà yẹn ni iṣẹ́ mi rán mi lọ mo ṣe ìwádìí kan ní ibì kan, ní ilé ìwé kan tí wọ́n ń lo ǹkan táa ń ṣe. Ìgbà tí mo sì wá dé bẹ́ẹ̀, àmọ́ mi ò pinnu pé, mi ò, mi ò, inu mi ò dùn bí mo ṣe fẹ́ lọ, ṣùgbọ́n níwọn ìgbà tí ó ti jẹ́ pé iṣẹ́ ló ń mú mi lọ. Nítorí wípé ìrìn àjò yẹn mi ò fọkàn sí rárá, rárá. Àti wípé mo ti ń gbọ́ àwọn ìròyìn kan tàbí òmíràn nípa ìrìn àjò tó sì mu kí ẹ̀rù, ẹ̀rù máa bà mí. Eléyìí ló jẹ́ kí, ló jẹ́ kí n ṣa, kí n má fẹ́ rin ìrìn àjò. Àmọ́ gẹ́gẹ́ bí ẹni tí mo jẹ́, mo mo tún tẹ̀ síwájú. Ìgbà tí mo sì dé bẹ́ẹ̀, gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé gẹ́lẹ́ ni mo bá pàdé bẹ́ẹ̀ níbi ìrìn àjò yẹn. Oríṣiríṣi nǹkan ni mo rí lójú ọ̀nà. Mo sì ń rí àwọn ọlọ́pàá, mo ń bá àwọn sójà, mo sì ń bá àwọn sójà, mo ń bá àwọn, àwọn, àwọn, àwọn àmọ̀tẹ́kùn. Oríṣiríṣi ni mo ṣà ń rí lójú ọ̀nà náà. Asàdùpẹ́ mo lọ, mo sì bọ̀ láyọ̀ àti àlàáfíà.

Ṣé mọ ní irùngbọ̀n? Bẹ́ẹ̀ni o. Àmọ́ nígbà tí mò ń dàgbà, àwọn òbí mi ò fẹ́ràn kí n máa dá irùngbọ̀n sí rárá àti rárá. Nítorí pé pé àwọn ò fẹ́ràn kí irun máwù lára wa. Amọ́, àwa jẹ́ ẹnìkan tó jẹ́ wípé irun a máa wù ni kíákíá. Bí n bá ti gẹrun níìsín, ká tó rí ká tó fọ̀, da bá fún un, da bá fún un ní ọjọ́ bí mẹ́ta sí mẹ́rin sí ìgbà tí mo gẹrun, irun a ti bọ gbogbo ibi tí mo ti gẹ. Eléyìí màá mu kí n jíròrò inú mi pé bí mo bá ń náwó gbogbo ìgbà fún irun, lórí pá gẹrun a bá ni gẹrun. Ọlọ́run má jẹ́ kí ẹ̀yàn náwó sí nǹkan tí ò ṣe. Àti ìgbà yẹn ni mo wá pinnu inú ọkàn mi wípé o, bá ti fẹ́ gẹrun, ìgbà tí màá gẹrun ni màá gẹrun, ìgbà tí ò sì ní gẹrun mi ọ ni gẹrun. Ó dẹ̀ ní ẹnìkan tí mo máa ń gbọ́ lọ́dọ̀ rẹ̀ tó jẹ́ pé irùngbọ̀n tó dá sí, ó jẹ́ kó bu ẹwà si. Ìgbà tí mo tó wá rí ẹni náà, ó wá wùmí, irùngbọ̀n ẹ wá wùmí. Àmọ́ ò, irùngbọ̀n tí tèmi ò wá gùn tó ti tiẹ tán ṣeré bai ni.

Báwo ni mo ṣe máa ń tọ́jú ara mi? À, èmi máa ń ṣe ìtọ́jú ara mi dáadára o torí ẹni tí ó bá, tó bá jẹ́ iṣẹ́, iṣẹ́, iṣẹ́, iṣẹ́ ẹni tí ò bá tọ́jú ara rẹ̀, ìṣẹ́ ló lè pa ẹni náà tí ẹni ò bá tọ́jú ara rẹ̀ dáadáa. Mo sì ti rí àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó jẹ́ wí pé iṣẹ́ náà gbárùkù ti won tọ́jú ara wọn dáradára, tó jẹ́ wí pé nígbà tí wọ́n kú, owó tí wọ́n pa náà fi la àwọn ẹlòmíràn jẹ sára wọn. Òun dèré kò tọ́jú ara rẹ̀. Bí mo ṣe máa ń tọ́jú ara mi, bẹ̀rẹ̀ sí ní láti tí mo bá ti jí, tí mo bá ti mu omi, mo máa ń mu omi láàárọ̀. Àyà-- àfi ìgbà tí mo bá ń gbàwẹ̀. Tí mo bá ti mu omi, mo máa dáná. Mo máa ń gbìyànjú láti ríi wí pé oúnjẹ mi ó pé tí ò bá sí kò ní jẹ́ oúnjẹ oríṣiríṣi tán, kò ní jẹ́ bí carbohydrate nìkan. Mo máa ń gbìyànjú láti ríi pé àwọn oúnjẹ yòókù bí, tó ń ṣàlàrúre wà nínú ẹ̀, bí i omi, bí i protein, àwọn oúnjẹ yok-- àwọn oúnjẹ ba-- díẹ̀ díẹ̀ jẹ́ tó ń ṣàlàrúre wà nínú ẹ̀. Tí mo bá ti, tí mo bá ṣe, tí mo bá tẹ̀tí ríi pé ara fẹ́ sí mi, màá, màá, màá, màá dá, nǹkan tí mò ń ṣe màá dà á dúró, màá jókòó, màá sinmi, màá fúnra mi ní ìsinmi kí n tó tẹ̀síwájú lórí nǹkan kí nǹkan tí ń bá ń ṣe. Tí mo bá tẹ̀tí ríi wí pé táwẹ́ẹ̀lì mi, ago, ago aṣọ mi tí mò ń wọ sára mi tó bá dọ̀tí, mi ò kí ń tún aṣọ ìdọ̀tí bọ̀ ara o. Tí mo bá ti rí aṣọ tó dọ̀tí, lẹ́ra kí ń fọ̀ ọ́ ni o. Kí ń fọ̀ ọ́ tàbí kí ń fún àwọn tó ń fọ, àwọn tó ń fọ aṣọ gbówó kí ń gbà á lọ́wọ́ wọn. Mi ò kí ń fẹ́ kí ara mi kó kó àrùn kárùn tí mi ò fẹ́. Ẹ ṣé.

Ẹ ṣé fún ìbéèrè yìí. Bí bá máa dáhùn ìbéèrè yìí, ṣe mo máa wọ àbí mi ò kí n wọ, rárá àti rárá ni màá sọ. Nítorí pé èmi jẹ́ ẹnìkan tí ó jẹ́ pé tí mo ṣe ní ìgboyà tó ni mo ṣe máa ń bẹ̀rù nǹkan náà tó. Bákan méjì lọ̀rọ̀ mi o.

Kí ni àwọn ohun tí mo fẹ́ràn lórí pisa? Pisa mo fẹ́ràn pisa dáradára, gbogbo ohun tó yíikà ni mo fẹ́ràn rẹ̀. Gbogbo nǹkan pata tó yíikà ni mo fẹ́ràn. Ìdí tí mo fi fẹ́ràn pisa náà ni wípé kò ṣe oúnjẹ tí mo máa ń jẹ lójoojúmọ́ ná. Ìrẹsì àti ẹ̀wà ni oúnjẹ tí mo máa ń jẹ jù. Ẹ̀dẹ̀ mọ̀ pé oúnjẹ tí ẹ̀yan bá máa ń jẹ ní ti ẹ̀ ṣe oúnjẹ ojoojúmọ́, tí ẹyan dẹ̀ fẹ́ràn oni bó ṣe máa ń dùn yàtọ̀. Mi ò wá lè sọ boya nǹkan èròjà báyìí tàbí nǹkan èròjà báyìí gan gan ló jẹ́ ni mo fẹ́ràn jù. Àmọ́ tí n bá máa jẹ pisa gbogbo ohun tó wà lára rẹ̀, gbogbo ohun tó yíikà ni mo fẹ́ràn.

Bẹ́ẹ̀ni, yálà tí mo fẹ́ràn láti máa jókòó ní lè fèrèsé nínú ọkọ̀ òfurufú. Bẹ́ẹ̀ni o, ibá jẹ́ ọkọ̀ òfurufú tàbí kì í ṣe ọkọ̀ òfurufú, Ibá jẹ́ mọ́tò tèmi náà ni mo, mo fẹ́ràn láti máa rí nǹkan tó ń ṣẹlẹ̀ bóyá lókè o tàbí lẹ́gbẹ̀ẹ́ mi o tàbí nílẹ̀ o, láyíká mi. Mo máa ń fẹ́ràn láti máa wo ohun tó ń ṣẹlẹ̀. Ẹ̀rù ò ní bà mí o. Àmọ́ àwọn mi máa ń sọ wípé tí n bàá wà nínú ọkọ̀ òfurufú tí màá wòkè tàbí tí mo bá wọ sí alẹ̀, ẹ̀rù á sì máa bà mí. Pẹ̀lú ìbẹ̀rù àti ìbòjú ni màá fi dé ibi tí mo lọ. Àmọ́ èmi mò dájú wípé ẹ̀rù ò lè bà mí nítorí wípé kì í ṣe ọkọ̀ òfurufú gangan ni mo máa ń wo ohun tó ń ṣẹlẹ̀ láyíká. Bá jẹ́ ọkọ́ tèmi náà tí mo gbé nínú ìrìnàjò tàbí tí màá wọ mọ́tò ìmi, mo máa gbìyànjú láti wo ohun tó ń ṣẹlẹ̀ láyíká mi dáradára.

Báwo ni mo ṣe máa ń ṣètò owó iṣẹ́? Ẹ ṣe fún ìbéèrè yí o. Bí mo ṣe máa ń ṣètò, gẹ́gẹ́ bí ẹni kan mo jẹ́ ẹni tó, mo máa ń fẹ́ràn kí ǹkan wà, kó wà, kó wà, kó wà ṣíṣí fún gbogbo ènìyàn. Bí mo ṣe máa ń ṣe ni pé pé gbogbo owó tó bá ti jẹ́ owó iṣẹ́ ó wà lójú kan. Gbogbo owó tó bá ti jẹ́ tìtẹ̀ mi ó wà ní ojú kan. Àkáǹtì ọ̀tọ̀ọ̀tọ̀ ni gbogbo rẹ̀ máa ń wà. Tí mo bá ti fẹ́ ṣe ti owó iṣẹ́, mo máa ń gbìyànjú láti ríi wí pé gbogbo ibi tí mo bá fẹ́ na owó sí, gbogbo ibi tó owó tí ń gba wọlé, gbogbo rẹ̀ pátá ló wà ní àkọọlẹ kí ẹnikẹ́ni tó bá máa wá kó bá lè rí i. Ta bá fẹ́ san owó àwọn òṣìṣẹ́ gan, bí mo ṣe máa ń ṣe ni pé a ti ya ọjọ́ kan sọ́tọ̀ fún ǹkan tí a fẹ́ ṣe. A dè ríi wí pé gbogbo ǹkan tí a fẹ́ ṣe ó bá ìlànà mu pátápátá.

Ẹ̀ṣẹ́ fún ìbẹ̀rẹ̀ yìí. Àkókò mélòó tí mo ti ṣètò fún agogo ìjí mi ni agogo márùn-ún ní àárọ̀ kùtùkùtù. Agogo márùn-ún ìdajì ni mo ti ṣètò, tí mo sì ti yàtọ̀ sọ́tọ̀ láti máa jí ní kùtùkùtù òwúrọ̀. Idi tí mo fi mú ago náà ni wípé tí n bá ti jí ní àárọ̀ kùtùkùtù, màá kọ́kọ́ gbàdúrà tí màá ṣe ti gbàdúrà tán, mo máa ka Bíbélì mi kí ń tó ṣe ohunkóhun. Ìdí mìíràn tí mo fi mú ago ogó márùn-ún àárọ̀ ni wípé tí n bá ti ṣe nǹkan tó yẹ kí n ṣe, mo lè wá jókòó láti wo ìfojúsùn mi, ìfojúsùn mi fún ọjọ́, ọjọ́ ojúmọ́. Tí n bá dẹ̀ tí wá mọ ìfojúsùn mi fún ọjọ́ ojúmọ́, màá ṣẹ̀ dide ló mu omi gbón-omi sínú ago ara mi.

Ẹ ṣe fún ìbéèrè yìí o, bẹ́ẹ̀ni, ṣe mo mọ bí a ti ń yàwòrán? Mo mọ bí a ti ń yàwòrán dáradára. Ìdí dẹ ní wípé èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo fẹ́ràn láti máa yàwòrán. Mo fẹ́ràn àwòrán lọ́pọ̀lọpọ̀ tó jẹ́ wípé tẹ bá wo orí fóònù mi, ẹ ri oríṣiríṣi àwòrán níbẹ̀ tí mo ti yà. Yála tara mi ni o. Yála ti nǹkan tí mò ń ṣe ni o. Ídì mi tún ní wípé mo fẹ́ràn láti máa lo orí fóònù mi ní gbogbo ìgbà. Orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ṣá, tí àwọn ebo ń pè sí fóònù. Mo fẹ́ràn láti máa lò ó ní gbogbo ìgbà tí n bá fẹ́ ṣe iṣẹ́ kankan. Ẹ̀gbọ́n mi náà ó fẹ́ràn iṣẹ́ rẹ̀ gangan. Olùyàwòrán ni ẹ̀gbọ́n mi, olùyàwòrán. Tí n bá ti rí pé ó ti fẹ́ lọ ya àwòrán kan, mo máa ń tẹ̀le lọ kí n lè máa kọ́. Kí n lè máa kọ́ kó ó náà lè máa kọ́ mi bí wón ṣe ń yàwòrán. Torí mo mọ̀ pé iṣẹ́ tó ń ṣe fi jẹun ni ìyàwòrán. Olùyàwòrán ni ẹ̀gbọ́n mi. Inú mi sì máa ń dùn tó bá ti ní pé kí a jọ jáde. Ọ̀dọ̀ rẹ̀ ni mo ti wá kọ́. Mo ti kọ́ bí mo ti ń ya àwòrán. Mo sì fẹ́ràn kí ma ya àwòrán dáradára.

Ṣé mo máa ń ṣe eré ìdáni? Béèni. Ọ gẹ́gẹ́ bí èèyàn tí mo jẹ́, mo fẹ́ràn láti máa ṣeré, mo dẹ̀ fẹ́ràn láti máa ṣiṣẹ́. Tí m bá máa ṣiṣẹ́, mo fẹ́ràn láti máa ṣeré. Àmọ́ ó, tí m bá rí àwọn ọ̀rẹ́ mi, a jọ máa máa ṣeré papọ̀. Ṣùgbọ́n tí mi ì bá rí àwọn ọ̀rẹ́ mi, èmi nìkan lè dá wà, kí n sì máa dá nìkan ṣeré. Lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, oríṣiríṣi eré ló wà níbẹ̀. Eré mọ́tò sísáré ni o, eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ni o. Oríṣiríṣi eré ló wà lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Tí mo bá dẹ̀ ti wá n lò ó bẹ́ẹ̀ báun, màá máa ṣeré pẹ̀lú ẹ̀. Inú mi a sì máa dùn. Ọ̀pọ̀lọpọ̀ igba ni mo lè dá wà fún ọjọ́ mẹ́ta. Màá dẹ̀ máa ṣe iṣẹ́ mi, maa dẹ̀ máa ṣe eré mi. Màá dẹ̀ tún wà, mó máa dẹ̀ tún wà á ní, ní pípé. Mo lè bá, mo le bára mi ṣeré. Tí m ba sì rí ẹlòmíí tí mo fẹ́ bá ṣeré náà, màá bá wọn náà ṣeré.

Ẹ ṣé fún ìbéèrè yìí o. Ìgbóná jẹ́jẹ̀ wo ni, irú wo ni mo fẹ́ràn ní yàrá, yàrá mi? Oríṣiríṣi ìgbóná ni ó wà, àmọ́ o, oríṣiríṣi ìgbóná ni mo fẹ́ràn, àmọ́ ó dá ju, o, o, o, o dúró lórí pé mo lè lò wọ́n nígbà tí òtútù bá ń mú. Àmọ́ tí kò bá wá sí òtútù, mi ò ní lè lò wọ́n o. Mi ò ní fẹ́ràn ìgbóná kankan rárá, jẹ́jẹ́ kankan rárá. Ó lè jẹ́ ti omi, ó lè jẹ́ ti oúnjẹ, ó lè jẹ́ ti ìgbóná jẹ́jẹ́ bí ó lè jẹ́ ti omi o. Ó lè jẹ́ ti oúnjẹ ni o táwọn òyìnbó ń pè ní, oní òyìnbó ń pè ní cooker, ó sì lè jẹ́ ti omi táwọn òyìnbó ń pè ní water heater. Àmọ́ mo, ìgbà tí màá ma lò wọ́n, ìgbà tó jẹ́ wípé òtútù bá ń mú ni mo máa ń lò wọ́n. Nítorí pé èmi gan gẹ́gẹ́ bí ẹni kan mi ò fẹ́ràn ooru rárá rárá.

Ẹ ṣe fún ìbéèrè yìí o, bẹ́ẹ̀ni ó rọrùn fún mi gan láti darí, darí àwọn ènìyàn. Láti kékeré mi náà ni mo ti ń darí àwọn ènìyàn. Ìgbà tí mo wà ní ilé ìwé kékeré ni mo jẹ́, mo gbé, wọ́n yàn mí láti jẹ́ adarí ilé ìwé mi. Ìgbà tí mo wà ní ilé ẹ̀kọ́ girama náà, wọ́n yàn mí láti jẹ́ adarí ní ilé ìwé tí mo wà. Ìgbà tí mo lọ sí yunifásítì, ilé ìwé ẹ̀kọ́ gíga, wọ́n yàn mi náà láti darí àwọn ènìyàn. Ìgbà tí mo lọ sí ìjọba àmì tí àwọn pè ní NYSC, wọ́n yàn mi náà láti darí àwọn ènìyàn. GBogbo ìgbà ti ibi tí mo bá dé, lọ́wọ́ tí mo wà báyìí, mò ń darí àwọn ènìyàn lọ́wọ́lọ́wọ́ báyìí náà ni. Gbogbo ibi tí mo bá wà, mo máa ń fẹ́ràn láti darí àwọn ènìyàn torí pé mo mọ òye wípé ọ̀pọ̀ nínú àwọn ènìyàn wọ́n kì í fẹ́ ṣe nǹkan, o dìgbà tí o bá sọ fún wọn tó sì mójúto. Àwọn mìíràn fẹ́ máa ṣọlẹ, àmọ́ kò rọrùn náà o. Ṣùgbọ́n ohun tó bá ti wà nínú ènìyàn tí èèyàn bá dẹ̀ fẹ́ràn, ó máa rọrùn fún un láti ṣe ẹ́ torí ọ̀pọ̀ ìgbà làwọn èèyàn máa ń múnu bí ẹ. Ọ̀pọ̀ ìgbà làwọn èèyàn máa ń jẹ́ kó máa, kó, kó di aláìmọ̀ ṣe. Èèyàn ni ò ní wo ìwà tí àwọn èèyàn ń wò. Ohun tó máa wà ní ọ̀kan rẹ̀ ni pé báwo mo ṣe le mú wọn ṣe ohun tó yẹ kí wọ́n ṣe.